Bẹ́ẹ̀ni mo ti dúró láì lo ẹ̀rọ ayárabíàṣá rí. Àpọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé àwọn ọjọ́ mìíràn tí o je pé mi ò ní lè ráyè láti lo ẹ̀rọ ayárabíàṣá nítorí pé mò ń ṣe àwọn nǹkan mìíràn tó jẹ́, tó ṣe pàtàkì jù lọ àti pé tí n bá fẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa, kó máa bá mi sọ̀rọ̀ àbí kó ṣe nǹkan tí ẹ pé kò ní jẹ́ kí n farabalẹ̀ ṣe nǹkan tí mò ń ṣe. Ní àkókò yìí, mò ní lò ẹ̀rọ ayárabíàṣá torí pé kò sí nǹkan tó dàbí pé kí èèyàn gbọ́kan kó sì fọkàn sí nǹkan tó bá n ṣe ní gbogbo ìgbà. Ẹ̀rọ́, nípasẹ̀ ẹ̀rọ ayárabíàṣá èèyàn lè, èèyàn lè má mọ nǹkan tó ń ṣe dáradára tàbí kó jẹ́ ọ̀nà tó, ó jẹ́ ọ̀nà tó jẹ́ pé èèyàn lè fi má fọkàn sí nǹkan tó bá n ṣe ní gbogbo ìgbà. Èyí jẹ́ nǹkan tí ẹ pé mi ò fẹ́ràn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Nítorí náà nígbà mí mò máa ń dúró láì lo ẹ̀rọ ayárabíàṣá.

Bẹ́ẹ̀ni mo ní irùngbọ̀n, mo sì fẹ́ràn rẹ̀ dáradára nítorí pé ó máa ń jẹ́ kí èèyàn kó wó pàtàkì tàbí kí àwọn ènìyàn, ó ní ó jẹ́ ǹkan táwọn èèyàn fẹ́ràn láti máa rí ní ojú ọmọkùnrin àti pé dídá irùngbọ̀n sí tí èèyàn bá sì ń ṣe àmójútó rẹ̀ dáradára ó jẹ́ ǹkan tó máa ń jẹ́ kí èèyàn, kí ojú èèyàn kó gúnrégé dáradára náà pẹ̀lú irùngbọ̀n. Níní irùngbọ̀n ó ṣe, ó ṣe ohun tó, ó jẹ́ pé ohun tó ṣe pàtàkì fún àwọn ẹlòmíràn, ṣùgbọ́n èmi mo lè ṣe láìní òun ṣùgbọ́n ní àkókò yìí mo, mo ní irùngbọ̀n mo sì máa ń, mo sì máa ń tọ́jú rẹ̀ dáradára. Tí èèyàn bá múra, àgàgà ẹni tó bá ní irùngbọ̀n tó sì wọ aṣọ tó dá àti bàtà tó dá ó máa ń jẹ́ kí ọmọkùnrin kí ojú rẹ̀ kó gúnrégé kí ó sì jẹ́ ẹni tí, ẹni tó, ó máa ń jẹ́ kí èèyàn, kí èèyàn wó pàtàkì ní àwùjọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn tí n bá jí láàárọ̀ nígbà mìíràn. Mo lè jókòó fún àkókò mẹ́ẹ̀ẹ́dógún tàbí márùndínlógún láti di ojú mi, láti wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọkàn mi. Ígbà mìíràn kẹ̀dẹ̀ re, mo máa ń ka ọ̀rọ̀ Ọlọ́run láti jẹ́ pé kó ba lè sọ ọkàn mi di ọ̀tún, pẹ̀lú mo ní ìgbàgbọ́ wípé ìsọdọ̀tun ọkàn ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún ènìyàn. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò ní jẹ́ kí ọkàn èèyàn kó poruru tàbí kí èèyàn ronú nípa nǹkan tí èèyàn bá ń là kọjá. Sísọ ọkàn di ọ̀tún, ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ láti ṣe láàárọ̀ kùtùkùtù kín n tó jáde àti kín n tó máa ro àwọn nǹkan mìíràn, nítorí ó máa ń jẹ́ kí ọkàn mi kó ṣe ṣẹ́múṣẹ́mú àti wípé pẹ̀lú àǹfàní yìí, ó máa ń ràn mí lọ́wọ́ láti jẹ́ pé kí ń mọ nǹkan tí ń bá ń ṣe ní àkókò sí àkókò.

Bí emi ṣe máa ń kojú ìdènà ọkọ̀ ni wípé mo máa ń tètè sùn láti tètè jí torí pé a tètè sùn, òní a tètè jí. Tí mo bá ti tètè sùn, màá tètè jí láàárọ́ kùtùkùtù, mo má ba à le jáde síta. Kí àwọn èrò kan tó rọ́ jáde àti tí pé kí ọkọ̀ kó tó pọ̀ ní òpópónà, mo ti máa jáde, màá ti wọ ọkọ̀. Tàbí tí mo bá fẹ́ wa ọkọ̀ tèmi, màá ti wa ọkọ̀ jáde. Láti jẹ́ pé ní àkókò yìí kò ní sí èrò ní òpópónà. Tí mo bá sì ti jáde ní àkókò náà, àkókò láàárọ̀ kùtùkùtù, tí mo bá ti tètè jáde, èyí máa fún mi ní àǹfààní láti kojú ìdènà ọkọ̀ tó lè fẹ́ ṣẹlẹ̀ nígbà tí èrò bá pọ̀ sí ojú ònà. Èyí jẹ́ ọ̀nà tó jẹ́ pé èèyàn lè tọ̀lọ́ ní gbogbo ìgbà láti jẹ́ pé kó má ba à le la ìdènà ọkọ̀ kọjá ní ojoojúmọ́. Pápá jù lọ ní agbègbè tí èmi ń gbé, ó jẹ́ agbègbè tó jẹ́ pé ìdènà ọkọ̀ máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n tí èèyàn bá ti ń sùn ní kíákíá tó sì ń jí láàárọ̀ kùtùkùtù tó múra tó sì jáde ní tí èrò tó pọ̀ sójú ònà tàbí tí ọkọ̀ tó pọ̀ sójú ònà, kò ní le dojú kọ ìdènà ọkọ̀.

Ìga tèmi máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. À tí èyí tí mo bá ń lò tó bá ti gbó tàbí tí ó bá bàjẹ́. O jẹ ìgbà tí mo tun máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Nítorí pé mo ní ìgbàgbọ́ wípé ẹ̀rọ ayárabíàṣá tín bá ń lò, ó gbọ́dọ̀ pa owó tí mo fi rà, ó sì gbọ́dọ̀ ṣíṣẹ́ kárakára. Èmi ò rí ẹ̀rọ ayárabíàṣá bí gẹ́gẹ́ bí wípé eyan ń sọ owó nù tàbí kò ń náwó sí nǹkan tí yóò fún ni lówó náà padà. Ẹ̀rọ ayárabíàṣá ti tèmi kò ń ṣe fún pé kí n kọ fi gba ìpè nìkan. Ṣùgbọ́n láti fi ṣe àwọn èròjà tàbí kí n fi ṣe rírà tàbí títà ọjà tàbí kí n fi rí àwọn nǹkan tó jẹ́ pé ó lè fi fún mi lówó sí tàbí láti jẹ́ pé kí n fi bá àwọn ènìyàn pàdé tó lè fi ran ayé mi lọ́wọ́. Tí n bá ti lo ẹ̀rọ ayárabíàṣá mi dáradára tí ó bá sì jẹ́ pé ó bàjẹ́ tàbí nǹkan kan ṣẹlẹ̀ sí i lẹ́yìn eléyìí, mo lè wá wò pé kí n ra ìmí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ bo ara, bo ara mi tí mo bá, nígbà tí mo bá sùn. Nítorí pé mo jẹ́ èèyàn kan tí ó jẹ pé mio fẹ́ kí ara mi tàbí àyà mi kó ṣí sí òtútù tàbí atẹ́gun. Nítorí náà mo máa ń fa aṣọ bo ara mi dáradára. Àti wipé, nítorí pé, kò ki n se pé ẹ̀fọn máa ń jẹ mí o. Nítorí pé abẹ́ nẹ́ẹ̀tì la máa ń sùn. Ṣùgbọ́n mo fẹ́ràn kí n máa bo ara mi dáradára. Mo sì fẹ́ràn wípé kí n má ṣí ara mi sílẹ̀ tí mo bá ń sùn ní alẹ́. Tí, nípaṣẹ́ ṣíṣe eléyìí, kò, kò fún ara mi láti gba òtútù mọ́ra. Kò sì fún atẹ́gun láàyè láti wọnú àyà mi. Èyí jẹ́ ọ̀nà, èyí jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà. Bíbo ara nígbà tí èèyàn bá ń sùn. Ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì temi sì fẹ́ràn láti máa ṣe tí mo bá ń sùn ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ṣe ń ka àwòrán ilẹ̀, or ilé, ilẹ̀ tàbí ilé. Mo mọ bí a ṣe ń ka àwòrán náà nítorí pé mo jẹ́ èyàn tó jẹ pé ó fẹ́ràn láti máa kọ́ ǹkan ni pé kí eyan ba le ṣe dáradára. Nípasẹ̀ eléyìí mo ti máa ń rí àwọn èyí tí a máa ń, tí a máa ń kó sórí Íńtánẹ́ẹ̀tì tí mo sì máa ń wò dáradára. Nípasẹ̀ eléyìí ó ti jẹ́ nǹkan láti jẹ́ kí kí mo mọ̀ bó ṣe ń ṣe èyí dáradára. Èmi nígbàgbọ́ wípé kò sí ǹkan tí èyàn ò lè mọ̀ àfi tí ń ka, àfi ǹkan tí ò bá fẹ́ mọ̀ ni. Nítorí pé lórí Íńtánẹ́ẹ̀tì kò sí nǹkan tí a lè kọ́ níbẹ̀, kò sí nǹkan tí a lè kọ́ sórí Íńtánẹ́ẹ̀tì tí a bá fẹ́ mọ̀. Ó jẹ́ ohun tó jẹ pé ó ṣe é ṣe láti kọ́ àti ìjẹ́ pé láti mọ̀ dáradára. Ní ayé òde òní àìmọ̀ kan kò ń ṣe, kò ń ṣe ohun tí èèyàn lè sọ fún ẹni kankan pé a, míì mọ̀ ǹkan kan mọ́ nítorí pé gbogbo ǹkan ló ti wà lórí Íńtánẹ́ẹ̀tì tí a lè kọ́ àti pé tí a lè mọ̀ dáradára.

Bí oṣù kan ni mo ní fún ìsinmi ọdún, èyí sì jẹ́ àkókò tí mo máa ń wà pẹ̀lú ìdílé mi, tí a sì máa ń jáde táa máa ń sinmi. Èyí jẹ́ àkókò tó jẹ́ pé nǹkan tó bá jẹ mọ́ iṣẹ́ tàbí ohun ta, n ò ní fọkàn síbẹ̀, nítorí pé ó jẹ́ àkókò ìsinmi. Kí ni à ń pè ní àkókò ìsinmi? Ó jẹ́ àkókò tó jẹ́ pé èèyàn ò ní ṣiṣẹ́, èèyàn ò ní ṣe nǹkan kan, àbí kó má a sùn, kó máa jí, bóyá a ka lọ sí ibi, ibi tí kò sí èrò ń bẹ tàbí ibi tí ẹ pé a ní ìpinnu láì jẹ́ pé a fẹ́ lọ jẹ ìgbádùn ní ibẹ̀. Àkókò fún ìsinmi ó jẹ́ ìgbà tí èmi máa ń fẹ́ràn dáradára, nítorí pé tí èèyàn bá ṣiṣẹ́, ó gbọ́dọ̀ jẹ ìgbádùn rẹ̀ àti pé ó gbọ́dọ̀ sinmi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Èyí sì tún máa ń jẹ́ kí ara ènìyàn kó baálẹ̀ kí ó ṣe yégéyégé padà síi.

Èmi ò ní ẹranko ọ̀sìn kankan nítorí pé tí èèyàn bá máa ní ẹranko ọ̀sìn ní àkókò tí a wáyi tí ò bá ń ṣe ajá tàbí olóńgbò, bóyá adìyẹ, màlúù tàbí ẹran àgbò, èyí jẹ́ àwọn ẹranko tí èèyàn lè sin. A ní ilé tí èmi ń gbé kò ń ṣe ibi tí mo lè sọ pé mo fẹ́ sin ẹranko ọ̀sìn nítorí náà ní àkókò tí mo wáyi mi ò ní ẹranko ọ̀sìn rárá àti rárá. Tó o bóyá ní ọjọ́ iwájú mi lè rò ó láti jẹ́ pé kí n ní bóyá ajá láti jẹ́ kó máa ṣọ́ ilé àti láti dáàbò bo agbègbè ṣùgbọ́n nísìínyi mí ò ní ẹranko ọ̀sìn kankan. Ẹranko ọ̀sìn ó dára, ó dára gidi gan papajù lọ bí ajá àti àwọn ẹranko mìíràn ó dára kí èèyàn máa sìn wọ́n ní gbogbo ìgbà.

Kí ni mo máa ń jẹ ní òwúrọ̀? Nǹkan tí mo máa ń jẹ nínú òwúrọ̀ kò ní fi ṣe nǹkan tí a bá nílé ṣùgbọ́n nǹkan tí ìyàwó mi bá pinu láti jẹ́ pé kó sè fún wa kí á jẹ ní ọjọ́ yìí. Mo ní àwọn ọmọ tó jẹ́ pé a gbọdọ̀ se oúnjẹ fún un ní àárọ̀ kùtùkùtù kí wón gbé oúnjẹ lọ sí ilé ìwé. Nǹkan tí a bá sè fún wọn ní òwúrọ̀, òun ni mo máa ń jẹ. Oúnjẹ òwúrọ̀ ó jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ ó sì jẹ́ ohun tó dára fún ọmọ ènìyàn torí pé ókun inu, òun la fi ń gbé ti òde. Èyí sì jẹ́ ọ̀nà tí èèyàn gbọdọ̀ fi gbé ìgbé ayé ìlera gidi gẹ́gẹ́ bí ènìyàn.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, a nígbà tí èmi ń dàgbà kíkọ ìwé pẹ̀lú ọwọ́ ó jẹ́ ǹnkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà, àti pé tí èèyàn bá lọ sí ilé ìwé gíga kò sí ìgbà tí yóò ò ní kọ̀wé pẹ̀lú ọwọ́, èyí jẹ́ ǹnkan tó jẹ́ pé mo ti ó ti bá mi lára mu ní gbogbo ìgbà mi mo máa ń ṣe eleyii, tàbí ní ilé ìjọsìn náà tí àwọn alàgbà bá ń sọ àwọn ǹnkan kan nínú ọ̀rọ̀ Ọlọ́run máa ń kọ sílẹ̀ pẹ̀lú ọwọ́, èyí jẹ́ ǹnkan tí ó máa ń mú eyan ranti àwọn ǹnkan tí a bá gbọ́ nítorí pé kò sí bí a ṣe lè kọ àwọn ọ̀rọ̀ tàbí nǹkan tí a bá kọ sínú ọpọlọ tó, èyí tí a bá kọ sílẹ̀ a sì lè padà lọ sí inú ìwé náà láti kàá dáradára. Nípasẹ̀ èyí èmi sì fẹ́ràn láti máa kọ̀wé pẹ̀lú ọwọ́ ní gbogbo ìgbà náà.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́, òní pé ní ìbẹ̀rẹ̀ láti jẹ́ kí wọ́n mọ ohun tí a fẹ́ ṣe àti wípé láti jẹ́ kí wọ́n mọ wípé iṣẹ́ tí iṣẹ́ ò bá pẹ́ ni ẹni kan kì í pẹ́ iṣẹ́. Bákan náà ni wípé ní ìgbà tí tó bá jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ láàrín àwọn òṣìṣẹ́, mo máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé a lè fẹnu síkùn ṣiṣẹ́ àti wipé láti darí àwọn òṣìṣẹ́, ó jẹ́ nǹkan tí kò rọrùn nítorí ọmọ ènìyàn àti darí ọmọ ènìyàn ki i ṣe nǹkan tó rọrùn rárá àti rárá. Ṣùgbọ́n mo ṣà máa sa apá àti ipá mi láti jẹ́ pé kí n rí i pé gbogbo wọn, wọ́n ṣe nǹkan tí mo fẹ́ kí wọ́n ṣe ní gbogbo ìgbà.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi kì í wọ gíláàsì nítorí pé ojú o dùn ún, bẹ́ẹ̀ ni ojú mi ò fọ. Èmi nígbàgbọ́ wipé àwọn tó máa ń wọ gíláàsì, kò n se gbogbo wọn náà ni ojú ń dùn tàbí ojú wọn fọ. Àwọn ẹlòmíràn tí ẹ rí máa ń wọ gíláàsì láti jẹ́ pé kọ́ n fi ṣe akọ tàbí tó n bá wọ àwọn aṣọ kan tó yanrantí wọ́n wọ̀ lé lórí láti jẹ́ pé kó ba lè bá wọn lára mu. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan, gbogbo àwọn nǹkan báyìí kò n se àwọn nǹkan tí èmi fẹ́ràn láti máa ṣe. Wíwọ gíláàsì ó jẹ́, ó jẹ́ ohun tó rí àwọn kan bí i tèmi táa fẹ́ràn láti máa ṣe. Mi n wọ gíláàsì, mo sì, èmi nígbàgbọ́ pé ẹni tó bá wọ gíláàsì bóyá ojú wọn fọ tàbí wọ́n rí iná dáradára, tí wọ́n bá sílẹ̀ nítorí pé àwọn kan tí ẹ wà tó n bá wọ gíláàsì wọn ò lè ka ìwé, wọn ò lè rí iná, wọn ò lè, wọn ò lè rin, wọn sì lè ṣe nǹkan kan rará ati rara. Fún èmi o gẹ́gẹ́ bí èeyan kan mi i fẹ́ràn wíwọ gíláàsì rárá ati rara. Nítorí pé ó dà bí pé eeyan gbẹ́rú sí le ojú arẹ rẹ ló ṣe rí lára tèmi àti wípé wíwọ gíláàsì ó jẹ́ nǹkan tí eeyan lè, tí èèyàn máa ń na wò lé lórí o. Wọn á wo ojú ènìyàn, wọ́n á wo bó ṣe rí, wọ́n á wo ẹyin ojú ẹ, wọ́n á fọ̀ ọ́, wọ́n á wa sọ pé "lọ́ ra gíláàsì o" tàbí "kọ́, kọ n fún ẹni náà ni gíláàsì tó jẹ́ pé òun máa wọ̀ ọ́". Irọra kan ni yẹ́ ní ọ̀nà kan tàbí òmíràn tí èmi ò sì fẹ́ràn. Mo ò gbàdúrà kí n wọ gíláàsì, mo ò gbàdúrà fún àwọn èèyàn kó n wọ gíláàsì. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn kò sí nǹkan tó n lè ṣe sí i bóyá láti ìdílé wọn ló ti ṣẹ́ wà tàbí nípasẹ̀ nǹkan dà sí wọn lójú tàbí nǹkan kan ṣẹlẹ̀ sí wọn ló jẹ́ kí wọ́n máa wọ gíláàsì. Kò se, kò n se nǹkan tí gbogbo ènìyàn gbàdúrà láti jẹ́ pé kó jẹ́ ìpín eeyan ní ọ̀nà kan tàbí òmíràn. Nítorí náà èmi ò kí ń wọ gíláàsì, mo sì fẹ́ràn rẹ̀. Mo ò gbàdúrà fún àwọn ènìyàn náà wípé kó n wọ gíláàsì, kó Olorun kó máa fi ṣọ́ ẹ, kó máa fi ṣọ́ gbogbo wa láti pa wa mọ́ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó, tó ṣe pàtàkì ni pé kí èèyàn yẹ ojú rẹ̀ wò tó bá rí pé nǹkan kan ṣẹlẹ̀ sójú ẹ̀ kó ba lè wa ọ̀nà láti ṣe àtúnṣe rẹ̀. Èyí jẹ́ nǹkan tí, tó ṣe pàtàkì gidi gan. Èèyàn o gbọdọ̀ fi ìlera rẹ̀ kó fi, kó fi ṣeré.

Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò nǹkan, mo sì fẹ́ràn láti máa ṣe ètò. Nítorí pé ètò kì í tó tí ẹni kankan ò bá tò ó, àti wípé èèyàn bíi tèmi, mo nífẹ̀ẹ́ rẹ̀ láti máa ṣe ètò. Tí èèyàn bá jẹ́ olùṣètò, ó máa ń fún ni lágbára láti jẹ́ pé kí eeyan darí ètò náà, àti wípé ó máa ń fún èèyàn ní àǹfààní láti mọ àwọn ènìyàn láti ṣe ètò yìí ní ọ̀nà tó da àti ní ọ̀nà tó pé. Àti pé tí èèyàn bá ń ṣe ètò nǹkan, ó máa jẹ́ kí èèyàn ní, kí èèyàn mọ àwọn èèyàn tó n lè ṣe àwọn nǹkan kan tó jẹ pé nígbà tí ó bá ń ṣe ètò lè eeyàn ṣe, èèyàn lè lò wọ́n fún àǹfààní ti ara rẹ̀. Oríṣiríṣi ètò ni ó wà, ṣùgbọ́n àwọn ètò tèmi ti ṣe ètò ẹ̀. Àwọn ètò bí ètò oúnjẹ jíjẹ, ìpàdé níbi iṣẹ́ tàbí ní ilé ìjọsìn. Àwọn ètò yìí wọ́n sì jẹ́ àwọn ètò tí ó ṣe pàtàkì gidi gan tí a máa ń pé àwọn ènìyàn bóyá olóunjẹ ni o tàbí sọ̀rọ̀sọ̀rọ̀ tàbí akọrin tàbí àwọn tó ń ṣe nǹkan tàbí òmíràn láti mú ètò dùn. Èyí jẹ́ ètò, èyí jẹ́ ètò tí èmi ti ṣe. Mo sì fẹ́ràn láti máa to ètò dáradára.

Báwo ni mo ṣe máa ń paaro ọkàn rẹ? Ọ̀nà bí mẹ́ta lẹ̀mi ṣe máa ń ṣe eléyìí. Àkọ́kọ́, tí mo bá ń gbọ́ orin, mo máa gbọ́ orin tí ń bá ṣe ń gbọ́ àwọn orin yìí, ó máa ń jẹ́ kí n pa ẹrò ọkàn rẹ. Nítorí orin ní ọ̀nà tó lágbára láti jẹ́ pé kí èèyàn ro bí àpẹẹrẹ, jẹ́ kí n fi eléyìí ṣàpẹẹrẹ. Bóyá mò ń ronú nipa ọ̀rọ̀ ìṣúná owó, tí mo bá gbọ́ orin tó jẹ́ kí n mọ ìmọ̀ oore Ọlọ́run nípasẹ̀ pé, "à, èèyàn tó bá wà láyé, òun ló lè máa rọ̀rọ́ owó. Òku, èèyàn tó bá ti kú, kò sí bóse fẹ́ rọ̀rọ́ owó." Nípasẹ̀ eléyìí, ó máa jẹ́ kí n pa oro ìrònú ọkan rẹ. Ó máa jẹ́ kí n wà wò pé a, kí n máa fi ògo fún Ọlọ́run. Nítorí pé tí èèyàn bá wà láyé, ìrètí ń bẹ síbẹ̀. Ní ọ̀nà kejì, nípasẹ̀ gbígba àdúrà. Torí pé èmi nígbàgbó pé kò sí nǹkan tí àdúrà ò lè ṣe. Àti pé tí mo bá ń gbàdúrà, ó máa jẹ́ kí n rí agbára Ọlọ́run kí ó ṣiṣẹ́ nínú ayé mi. Ní ọ̀nà kẹta, ó ní nípasẹ̀ bíbá àwọn ènìyàn sọ̀rọ̀. Tí èèyàn bá bá èèyàn sọ̀rọ̀ lórí nǹkan tó ń mú ọ́kàn eeyàn pàrọ́, ó lè jẹ́ kí, kí èèyàn gbàgbé ohun tí èèyàn ń ronú. Tàbí èèyàn máa gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn ènìyí láti jẹ́ pé kí èèyàn má ba à lè ronú mọ́ rárá àti rárá. Èyí jẹ́ àwọn ọ̀nà tó jẹ́ pé mo ṣi máa ń paro, paro ọkàn rẹ. Àti wípé ìgbà mìíràn gan, mò lè sùn dáradára. Torí pé nǹkan tí èèyàn ò bá lè yípadà, tàbí nǹkan tí èèyàn ò bá lè ṣe fúnra rẹ̀, ọwọ́ Ọlọ́run ni ó máa ń fàlé. Láti jẹ́ pé ọ̀lorun à gbàkóso gbogbo e. Èyí jẹ́ àwọn ọ̀nà tí mo máa fi ń pariwo ọkàn rẹ.

Ó lè gba bí i wákàtí kan, èyí ni fi ṣe nípasẹ̀ ìgbà tí n bá tètè jí, tí n bá bọ́ sọ́nà àti irú ọkọ tí n bá wọ. Tó bá jẹ́ pé mi ni mo wa ara mi lọ sí ibi yìí, iṣẹ́ yìí ó máa jẹ́ ibi tí mo lè dé ni kíákíá ṣùgbọ́n tí n bá wọ ọkọ ìgbóro tàbí ọkọ ìjọba, ó lè bọ́ sí ibi wákàtí kan tí mo dání ìbẹ̀rẹ̀. Nǹkan tó sì lè fá eléyìí tí òpópónà tó bá dí, ó lè fa ìdíwọ́ láti má dé ibi iṣẹ́ ni kíákíá. Tàbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ lójú ọ̀nà tàbí àwọn ọkọ̀ bá tètè jáde síta, èyí lè fá kí àkókò yìí kó gbòòrò sókè si. Ní pàpá jùlọ, ní àwọn ọjọ́ tí àwọn ènìyàn bá jáde láti jẹ́ pé kọ́ lọ sí ibi iṣẹ́, èyí máa ń jẹ́ ọjọ́ tojẹ́ pé èèyàn lè má rí ọkọ láti wọ̀ rárá àti rárá.

Bẹ́ẹ̀ni o, mo máa jẹun nínú ọkọ̀ mi. Mo rántí ní ọjọ́ ìsinmi tó lọ, nígbà tí traffic yìí mú ní òpópónà, ó pọ̀ gidi gan-an. Ebí sì ń pa mí ní láti jẹun, mo ṣèṣè gba wẹ̀ tán ni. Mo gbé ounjẹ yìí mo jẹ, bí mo ṣe ń wa ọkọ̀, mo ṣe ń jẹ oúnjẹ tí mo fi parí gbogbo oúnjẹ àtẹran. Kò sí ǹkan tó fi ṣe ẹni tí èèyàn bá jẹun nínú ọkọ̀, kò n ṣe kò sárùn kan. Ǹkan tó ṣe pàtàkì gidi jùlọ pé kí ẹ má dá oúnjẹ sínú ọkọ̀, kó sì jẹ́ kí ọkọ̀ náà kó, kó mọ tónítóní. Jíjẹ oúnjẹ nínú ọkọ̀, ó jẹ́ ǹkan tí ó lè ranni lọ́wọ́ tí ebi bá ń pa èèyàn bá ń wa ọkọ̀ tàbí tí ọkọ̀ bá pọ̀ ní ojú ọnà tó jẹ pé wọ́n ó ráná lọ tọná sí ìdí. Èèyàn lè jẹun láti jẹ́ pé kí ara rẹ̀ kó lè balẹ̀ nínú ọkọ̀. Èyí ṣe pàtàkì nítorí pé tí èèyàn o bá jẹun bó ṣe ń wa ọkọ̀ kó má lọ jẹ́ pé ǹkan tí ò, tí ò dára yóò ṣẹlẹ̀ ní àkókò yìí.

Kò se ǹkan tí ó rọrùn láti dáríji àwọn ènìyàn, ṣùgbọ́n ó ṣé, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì láti jẹ́ pé kí èèyàn ṣe. Nítorí pé tí èèyàn bá ṣe lẹ́ẹ̀yìí, ó jẹ́ fún ànfàní ara tí ènìyàn láti jẹ́ pé kí èèyàn dáríji ni, kó sì má fi ǹkan tí àwọn èèyàn bá ṣe fún ni sí ọkàn. Tí èèyàn bá ṣe ẹ́lẹ̀yìí, ó máa ń jẹ́ kí èèyàn ní àti lọ sí wáàjú, lọ síwájú. Ó sì máa ń rán ni lọ́wọ́ láti jẹ́ pé kí èèyàn má gbé ọ̀rọ̀ àwọn ènìyàn sí ọkàn àti wipé kò sí ǹkan tó fi n ṣe ni. Ni pé kí èèyàn di ọ̀rọ̀ ayé yìí mọ́wọ́ torí pé ilẹ̀ ayé yìí, àsan lórí àsan ni, òmúlẹ̀múfo ni. Àfẹ́ni tí ò bá ní ọgbọ́n àti ìmọ̀ nípa bí ọ̀rọ̀ ilẹ̀ ayé ṣe jẹ́, òun ló máa di, òun ló máa di ọ̀rọ̀ ènìyàn mú láti jẹ́ pé kó má ṣe dárí àwọn ènìyàn jí, láti dáríji àwọn ènìyàn.